Mo ní bàtà tí mo máa ń wọ̀ ní àsìkò olórékórẹ́, èyí tí mo máa ń wọ̀ jáde ó yàtọ̀, èyí tí mo òde máa ń wọ nínú ilé ó náà yàtọ̀. Kí n ṣe bàtà kan náà mo máa ń wọ, ó yàtọ̀ tó ṣìkàn wọn. Èyí tí mo máa ń wọ̀ jáde ó yàtọ̀, èyí tí mo máa ń wọ nínú ilé ó yàtọ̀. Ṣègbé tí wọ́n ń jáde kúrò nínú àdúgbò, èyí tí mo ti máa ń wọ̀ náà ó tún yàtọ̀. Ibi tí mo máa ń lọ ló máa ń túnmọ̀ igi bàtà tí màá wọ̀.